Èrò mí fún iṣẹ́ ní ọjọ́ iwájú ni iṣẹ́ lóyà, iṣẹ́, mo fẹ́ kọ́ nípa solar, kodá mo fẹ́ràn solar gidigidigidi gan. So mo fẹ́ kọ́ nípa solar ní ọjọ́ iwájú. Fe pé mo fẹ́, mo fẹ́ràn kí ma fi ọwọ́ mi máa ṣe nǹkan. So iṣẹ́ solar ni mo fẹ́ kọ́ ní ọjọ́ iwájú. Mi kóràyè gbogbo àwọn iṣẹ́ kéékèèké báyìí. So iṣẹ́ solar ni mo fẹ́ kọ́ ní ọjọ́ iwájú.

Bí mo se máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ni pé, tí ó bá ti di ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta, a lè ṣeré jáde, ká lọ gbátẹ́gùn, ká lọ sí Ọ̀ṣà Bí bar Beach, àbí ká lọ sí ibi tí a ti lè gún ẹṣin, àbí ká lọ sí ibi tí a ti lè play snower, àbí ká lọ sí ibi tí a ti lè máa ṣe ìfájì kékeré kan. So bí mo ti máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi nìyẹn. Bí mo ti máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi, òhun nìyẹn. So ó dé máa ń múnú mi dùn ni.